Èso wo ni o fẹ́ràn ju jẹ ju? Èso wo ni o fẹ́ràn jẹ ju? Èso tí mo fẹ́ràn jẹ ju ni mo láìkí, mo fẹ́ràn èso, ehn, mọ́ngòrò. Mo dẹ̀ tun fẹ́ràn èso ọsàn nítorí pé ó máa ń jẹ́ kí ara kó jí pépé.

Àkókò mélòó ni o máa ń ṣètò agogo ìjì rẹ? Agogo ìjì mi jẹ́ aago mẹ́rin àbọ̀ nítorí pé mo jẹ́ akẹ́kọ̀ọ́ àti kàwé ní òwúrọ̀ kùtùkùtù, ó sì máa ń jẹ́ kí iṣẹ́ ki o yemi dáadáa. Nítorí ìdí èyí ni mo fi yan aago yìí.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, orúkọ mi, ó jẹ́ orúkọ tí wọ́n mu jáde láti inú ẹsẹ bíbélì kan tó túmọ̀ sí pé "mo beere ẹ ní ọwọ́ Olúwa." Ó wà nínú ìwé Sámúẹ́lì kinni, orí kinni, ẹsẹ ogún, kẹrin dídẹ̀gbẹ̀rọ.

Kí ni kó máa ń sọ ara rẹ nígbà tí o bá pé ogún ọdún? Ohun tí ó máa ń kìlọ̀, ohun tí ó máa ń fi gbọ́ kalẹ̀, ohun tí ó máa ń ní sọ tí wà á pẹ́ ogun ọdún. Kò sí ǹkan tí mo fẹ́ ṣe tó yatọ́ nà ju pe kí n se àjọyọ̀ lọ, kí n sì kọjú mọ́ bí ẹyí tuntun ṣe fẹ́ rọrùn fún mí.